Bẹ́ẹ̀ni, mo má ń se ìtọ́jú àwọn ọjà torí pé mo mọ̀ wípé mo ní láti mọ oyè ọjà tí mo ní, oyè wọn, àwọn tan ti wá ra ọjà, àwọn tó ń ṣe ìlérí láti ra ọjà àti àwọn tí wọ́n ti béèrè fún ọjà tuntun. Mo ní láti mọ gbogbo àkọsílẹ̀ yìí láti ní òye yìí kí ìtẹ̀síwájú lè bá títà ọjà mi. Nítorí náà ó pọn dandan fún mi láti mọ̀ bí a se ń se ìtọ́jú àwọn ọjà tí mo ti rà tàbí àwọn èyí tí àwọn ènìyàn ti béèrè fún.

Bẹ́ẹ̀ni o, òpọ̀lọpọ̀ ìgbà mo máa ń siṣẹ́ ju wákàtí tí ó yẹ kí ń siṣẹ́ lọ. Tí n bá rí i pé àǹfààní tí iṣẹ́ yìí mú wá, ó máa fún mi ní èrè gọ̀bọí. Mo máa ń fẹ́ láti fara jìn láti ṣe iṣẹ́ náà dáradára torí mo mọ̀n wipé bí mo bá bà á ṣe iṣẹ́ náà sí ní èrè tí mò ń rí gbà lórí rẹ̀ yóò ṣe pọ̀ si. Àti wí pé àkókò tí mo wà yìí, mo nílò owó láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun, àwọn àlàkálè tí wà fún mi, tí mo fẹ́ tẹ̀lé alákalẹ̀ bí mo ṣe fẹ́ tẹ̀síwájú nínú ìrìnajò ayé mi. Àti wí pé mo fẹ́ jẹ́ kí ìṣuná mi kí ó tẹ̀ síwájú nínú ọdún tuntun. Mo ti ní èròǹgbà fún àwọn rere àwọn ọ̀tún tí mi ò ní rí tàbí àwọn ìjákulẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹ́yìn tí mo ti ní ṣẹ́yìn, tí mo ti kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀, tí mo fẹ́ jẹ́ kí ó ṣẹlẹ̀ mọ́ nípa awon àwọn ohun tí mo fẹ́ ṣe àwárí nínú ayé mi. Nítorí náà, iṣẹ́ tí mo ń ṣe báyìí ó fún mi ní àǹfààní láti lè rí pé èròǹgbà mi fún ọdún yìí pé owá sí ìmúṣẹ. Nítorí náà ni mo ṣè pinu láti ṣiṣẹ́ ju wákàtí tí ó yẹ kí ń ṣe iṣẹ́ lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọdún yìí, kí ń lè rí èrè tó pọ̀ níbẹ̀.

Tí mo bá ti jí, mo máa fẹ́ràn láti gbàdúrà láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún mímú mi rí ọjọ́ tuntun, fún àǹfààní tó fún mi láti mọ ọjọ́ tuntun. Èkejì, mo máà n fẹ́ràn láti ṣe àwọn iṣẹ́ díẹ̀ díẹ̀ lórí ẹ̀rọ fóònù mi torí pé báyìí mi ò ní ẹ̀rọ ayára bí àṣá tí mo máa ń lò láti fi ṣiṣẹ́. Orí fóònù mi ni ọ́fíìsì mi wà, fóònù mi dẹ̀ ni ohun èlò tí mò ń lò láti ṣe iṣẹ́ tí mò ń ṣe. Nítorí náà tí mo bá ti jí ní ìdájí bẹ́ẹ̀ yẹn tí mo ti gbàdúrà tán, tí mo ti jẹ́ kó Ọlọ́run mọ̀ wípé mo mọ̀ ọ́ lóore wípé ó fún mi ní àǹfààní láti jí, mo máà n gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ kankan tí mo ní láti ṣe ní ọjọ́ náà lórí ẹ̀rọ mi. Lẹ́yìn ìgbà náà, mo wà lè lọ ṣe àwọn ohun mìíràn ṣùgbọ́n mo ní láti kọ́kọ́ jẹ́ kí Ọlọ́run mọ̀ wípé mo mọ̀ ọ́ lòore fún jíjí mi àti mímọ ọjọ́ náà àti wípé àwọn ohun tó bá ṣe pàtàkì tó jẹ́ iṣẹ́ mi fún ọjọ́ náà, mo máa ń bẹ̀rẹ̀ wọn ní àárọ̀ kùtùkùtù tàbí ní ìdájí tí mo bá ti jí. Mo wà lè ṣe ìyókù ní ọ̀sán ṣùgbọ́n ní òwúrọ̀ kankan bẹ́ẹ̀ yẹn tí mo bá ti gbàdúrà tán, mo máa ṣe àwọn iṣẹ́ díẹ̀ lórí fóònù mi kí n tó lọ ṣe àwọn iṣẹ́ gbòòrò tó wà ní ilé tàbí iṣẹ́ gbogbogbò tàbí àwọn ojúṣe mi mìíràn nínú ilé.

Gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi tí ó ti mọ ohun tí ó túmọ̀ sí láti ní ìṣẹ́gun tàbí láti borí ohun buburu ayé yìí, ìgbàkígbà tí mo bá lá là tí ò dára, mo máa ń fi imọ̀ mi nínú Kristi, mo máa ń fi yì padà. Mi ò kí ń jẹ́ kí àlà náà kó bá mi lẹ́rù tàbí kó mú mu láya mi. Nítorí náà mo lè sọ pé ó ti ṣe díẹ̀ tí mo ti lá là burúkú. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ní àlà kan tí mi ò fẹ́, iru eyi ti mo lá. Bí mo ṣe jí níwọ̀n ìgbà tí mo mọ ohun tí ó túmọ̀ sí láti jẹ́ ọmọ Ọlọ́run àti láti gba ìṣàkóso àlà tàbí ipòkípò tí mo bá wà. Bí mo ṣe jí, mo ṣe, mo, mo, mo sọ fún Ọlọ́run tàbí mo sọ fún àlà náà ohun tí ó túmọ̀ sí àti wípé mi ò fẹ́ àti wípé mo bá ọkàn mi sọ̀rọ̀ láti wà ní idakerere ìdákẹ́jẹ́jẹ́ àti láti ní ìtura àti ìsinmi. Nítorí pé mo mọ̀ wípé àlà yìí kò ní ṣe, kì kàn ṣe ìgbàgbọ́ iyẹpẹrẹ. Mo mọ̀ wípé níwọ̀n ìgbà tí mo ti jẹ́ ẹ̀ kan pẹ̀lú Kristi, kò sí àlà tí mo lè lá tí ò dára tó lè wá sí ìmúṣẹ. Nítorí pé tí Kristi tí ò bá lè lá àlà burúkú tàbí tí àlà burúkú tí ò bá lè ṣẹ́ lórí Kristi kò lè ṣẹ́ lórí ẹ̀mí náà nítorí pé mo ti jẹ́ ẹ̀ kan pẹ̀lú Kristi. Nítorí náà mi ò kí ń gbẹ́kẹ̀lé àlà burúkú tí mo bá lá. Ohun tí mo máa ń ṣe níwọ́n pé mo máa ń fi àlà náà re. Mo máa ń gbiyànjú láti yí ààlà náà padà sí rere nípa ìgbàgbọ́ mi nínú Kristi àti nípa ìjíròrò mi àti nípa ìjíròrò lórí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ nípa ìgbésí ayé mi àti bí mo ṣe lè ṣàkóso ohun tó bá ṣẹlẹ̀ sí ayé mi.

Bí ó ti jẹ́ pé iṣẹ́ aládani ni mò ń ṣe tàbí kí n sọ wípé èmi tẹ̀kára mi ní ọ̀gá iṣẹ́ mi tí mo dẹ̀ tíì ní, ẹ́, alábàáṣiṣẹ́pọ̀, ṣùgbọ́n mo ti ní òye nípa bí a ṣe le yan alábàáṣiṣẹ́pọ̀ torí pé mo jẹ́ ẹni tó fẹ́ràn kí ènìyàn lè fọkàn tán mi. Nítorí náà, alábàáṣiṣẹ́pọ̀ tí mo bá fẹ́ yàn yóò jẹ ẹni tí yóò jẹ ẹni tí ó ṣe é fọkàn tán, ẹni tó ní èròngbà gidi, ẹni tó jẹ́ pé bí ó ṣe ń ronú ó jẹ́ ìkan náà pẹ̀lú bí èmi ṣe ń ronú àti wípé ó ní àyàn fún iṣẹ́, ó fẹ́ràn kí ó máa ṣe àṣeyọrí nínú iṣẹ́ tó bá yàn láàyò tàbí iṣẹ́ tí a bá gbé fun láti ṣe. Nítorí náà tí mo bá mọ ẹni àkọ́kọ́ mo lè lọ sí ìtàkùn orí ẹ̀rọ káyelújara níbi tí mo ti lè rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ní, nínú iṣẹ́ tí mo fẹ́ gba èèyàn fún tàbí kí n fi lọ àwọn tí, ẹ́, mo mọ̀ tí wọ́n ní àwọn ẹni tàbí tó ní ènìyàn tàbí ẹni tí ó lè bá mi ṣiṣẹ́ tí wọ́n fọkàn tán, tí wọ́n mọ̀ wípé, ẹ́, ó jẹ́ ẹni tí ó ní àyàn fún àṣeyọrí àti láti ṣe iṣẹ́ tí ó kúnjú wọn bí èmi ṣe ń ṣe, ṣe ń yàn, bí èmi ṣe ń yàn tàbí bi èmi ṣe lè yàn alábàáṣiṣẹ́pọ̀ ní èyí.

Tó bá jẹ́ pé ṣe mo mọ̀ bí a ti ń fọn fèrè ni, kì í ṣe gbogbo fèrè ni mo mọ̀ ọ́n fọn ṣùgbọ́n bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń fọn àwọn fèrè kọ̀ọ̀kan torí ní ọdún díẹ̀ sẹ́yìn ó ní fèrè ẹlẹ́nu díẹ̀ báyìí. Fèrè náà wa máa ń fi sẹ́nu bí ìgbà tí a bá ń yín àgbàdo sí ẹnu tàbí nígbà tí a bá ń, tí a bá ń fi ẹnu yín àgbàdo jẹ. Wọ́n ń pè ní, wọ́n ń pè ní mouth organ ni wọ́n ń pe fèrè yìí. Nígbà náà mo, mo ra fèrè yìí nígbà náà, èmi àti ọ̀rẹ́ mi tí a sì máa ń fọn tí a ń gbìyànjú láti fọn. Mo lè sọ wípé nípa fèrè yìí mo ní ìrírí díẹ̀ bí a ṣe ń fọn fèrè. Bó tì lè jẹ́ wípé àwọn fèrè tó gbajúgbajà tí wọ́n lò ní, nínú orin ilé ìjọsìn tàbí ayẹyẹ ẹ́ tí a pè ní trumpet, saxophone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, flute tàbí flute èmi ò tíì mọ̀ bó ṣe ń fọn àwọn eleyìí ṣùgbọ́n pẹ̀lú, pẹ̀lú fèrè tí mo lè pè ní fèrè alágbàdo tó dà, tí a máa ń fọn bí ìgbà tí a bá ń fi ẹnu yín àgbàdo sẹ́nu. Mo mọ èyí, mo dà mọ wípé bí mo ṣe mọ èyí tí ń bá pinu láti mọ àwọn fèrè tó gbajúgbajà tán tu le ju eleyìí lọ. Mo mọ wípé mo lè, mo lè kọ́ iyẹn náà dára dára, bí wọ́n ṣe ń fọn àwọn yẹn náà.

Mo ti ṣerí ṣùgbọ́n kì í ṣọ́n tí mo nífẹ̀ẹ́ àti máa ṣe. Mo fẹ́ràn kí n máa ṣe èpè órí fóònù, èpè elétí tó jẹ́ pé màá kọ gbé ìpè, má gbé fóònù ṣetí tí èmi àti ẹni náà máa sọ̀rọ̀ tí kò ní fí ṣe pẹ̀lú ríri ara wa. Ṣùgbọ́n nígbà kan sẹ́yìn tí mo fẹ́ wá iṣẹ́, wọ́n ti ṣe ìfàrọ, ìfọ̀rọ̀ wá mi lẹ́nu wò rí, èmi àti ọ̀gá ilé iṣẹ́ náà tàbí ẹni tó wà ní ẹ̀ka ìgbanisísẹ́ nígbà náà tí a jọ sọ̀rọ̀ lórí, nípa èpè fídíò. Ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí ká máa ṣe èpè fídíò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ bá ènìyàn kan sọ̀rọ̀, tó bá sọ pé ká ṣe ipè fídíò, mo lè sọ, mo lè, mo máa gbìyànjú láti fi, èròngbà mi hàn wípé màá fẹ́ kí a sọ̀rọ̀ lórí, lórí fóònù nìkan láì fi ojú wa léde. Kì í ṣe pé ẹ̀rù ń bà mí ṣùgbọ́n ó kan jẹ́ pé mi ò tí ì ṣe tán àti máa fi, àti máa ṣe ipè fídíò ni. Àti wípé tí ó bá pọn dandan láti ṣe èpè fídíò, mi ò, mi ò fẹ́ràn àti máa ṣé. Èmi mọ̀ wípé àwọn ipè kan wà tàbí àwọn iṣẹ́ kan wà tó ní í ṣe pẹ̀lú riri bíi bá ara ẹni sọ̀rọ̀ àti ríri ara ẹni, nípa ipè fídíò. Ṣùgbọ́n ìgbàkígbà tí, tí n bá fẹ́ pe ẹnìkan tàbí tí ẹnìkan bá fẹ́ pè mí tàbí tí a fẹ́ jọ ní àjọsọ̀rọ̀, tí n bá rí pé kò pọn dandan fún wa láti ṣe ipè fídíò, mo máa rí wípé a ò ní ṣé nígbà náà. Tàbí tí ẹni náà bá mú àbá rẹ̀ wá, mo máa dá àbá náà dànù níwọ̀n ìgbà tí mo mọ̀ pé kò pọn dandan láti ṣe ipè fídíò kí a tó lè gbọ́ ara wa yé tàbí kí a tó lè ní àrídájú sí ohun tí a fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń ko nnkan lórí íńtánẹ́ẹ́tì tó bá pọn dandan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn kí n máa ka nǹkan, ju kí n máa ko nnkàn lọ lórí ẹ̀rọ íńtánẹ́ẹ́tì. Ṣugbọn tó bá pọn dandan fún mi láti fèsì nipa kíko nnkàn, bẹ́ẹ̀ni mo máa n gbìyànjú láti kọ́. Pàápàá tí iṣẹ́ kan bá yọjú tàbí tí àǹfààní iṣẹ́ kan bá yọjú tí mo ní láti ko nkàn láti fi èróngbà mi hàn fún, è, gbigbá irú iṣẹ́ náà mú tàbí láti jẹ́ kí wọ́n gbà mí fún irú iṣẹ́ bẹ́ẹ̀, tí mo bá rípé ó pọn dandan fún mi bẹ́ẹ̀ni màá ko nkàn. Tàbí tó bá ní nǹkan tí mo kà lórí ẹ̀rọ káyelujara tí mo rí pé ó ṣe mí lánfàánì gan-an, tí àǹfààní dẹ̀ wà tàbí tí wọ́n fi ààyè àti fèsì sí ohun tí mo kà nípa rẹ̀ sílẹ̀ síbẹ̀. È, ìgbà mìíràn mo máa ń fèsì láti fẹ̀dùn ọkàn mi hàn tàbí láti fi èróngbà mi hàn nípa ohun tí mo kà tàbí ẹ̀kọ́ tí mo kọ́. Ṣugbọn ní àkójá bẹ́ẹ̀ni mo máa ń kàn kàn lórí íńtánẹ́ẹ́tì.

O ti pẹ́sẹ́ yín o, tí mo kẹ́yìn sùkún. Mo rántí pé nígbà náà, mò ń gba àdurà sí Ọlọ́run, ẹ, àdurà náà sì mú mi lómi, mo fi itàrí gba àti wí pé ó ní ohun tó ṣẹlẹ̀ nígbà náà. Bí mo ṣe ń fi itàrí agba àdurà náà, mo ri pé òmìẹ́kún dẹ̀ n jábọ́ lójú mi, mo tú rántí ìgbà kan náà tí mò ń yin Ọlọ́run. Nígbà tí mo rántí sí ohun gbogbo tó ṣe fún mi, òmì ẹ́kún ń gbọ̀n mi torí pé òmì ẹ́kún dẹ̀ ń jáde lójú mi, torí pé mo ri i bí Ọlọ́run ṣe fẹ́ mi tó pẹ̀lú gbogbo ìpẹ̀níja tí mo ní nígbà náà, tí Ọlọ́run dẹ̀ gbà mí tí ò fi mí sílẹ̀ torí pé ohun tó ṣẹlẹ̀ yẹn, ó tó láti mú ẹ̀mi ènìyàn lọ, ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ rà mí padà, ó dẹ̀ fún mi ní àǹfààní láti wà láyé wà láàyè. Mo rántí ìgbà náà, wí pé ríronú, ṣíṣẹ́ aqṣàrò nípa èfí Ọlọ́run àti mímú wà láàyè, pẹ̀lú bí ohun gbogbo ṣẹ ṣẹlẹ̀ nígbà náà, bẹ́ẹ̀ ni ó fa omi jẹ́ ayọ̀ fún mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n má a ka àwọn àdéhùn dáadáa sí àti wípé mo jẹ́ ẹni tó fẹ́ràn kí n má a mún àdéhùn ṣẹ. Ìdí nìyí tí mi ò kí ń sábà ń ṣe àdéhùn torí pé mi ò, mi ò, mi ò kí ń fẹ́ kí n ṣe àdéhùn tí mi ò ní lè mú ṣẹ. Nítorí náà mo má a ń, mo, mo má a ń rí wípé, mo máa rí dájú wípé kí ǹ tó ṣe àdéhùn, mo ti, mo lè mú, mo ní ohun tí ó tọ́ tàbí ó yẹ láti mú àdéhùn tí mo bá ṣe fún ẹnikẹ́ni láti mú ṣẹ. Mo dẹ̀ má a ka àwọn àdéhùn dáradára, mo má a ń ka wọ́n sí bi mo ṣe ń mú àdéhùn ṣẹ, bi mo ṣe fẹ́ràn láti má a mú àdéhùn ṣẹ fún ẹni tí mo bá ṣe é fún. Mo má a ń fẹ́ràn kí àwọn tí a jọ ṣe àdéhùn tàbí tó ń bá mi ṣe àdéhùn kí wọ́n mú àdéhùn wọn ṣẹ. Bẹ́ẹ̀ni mo má a ń ka àwọn àdéhùn dáadáa sí.

Mo máa ń fẹ́ràn bẹ́ẹ̀, mo máa ń fẹ́ràn láti bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ní ìwọ̀n, níwọ̀n ìgbà tí a gbogbo wa mọ̀ wípé a ń ṣiṣẹ́ fún àfojúsùn tó dára àti wípé nígbà, níwọ̀n ìgbà tí ó jẹ́ pé a fẹ́ ṣe àṣẹ rí nínú iṣẹ́ tí àjọ ń ṣe. Mi ò kí ń fẹ́ kí ènìyàn má ní kó má, kó má lè forí, kó má ní àforíjì tàbí kó má lè, kó má ní kó, kó má lè ní sùúrù àbí kó fi ìtara ṣe iṣẹ́. Nítorí náà mo máa ń fẹ́ àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ tí a lè jọjọ, tí a lè yè, tí a lè fi jọjọ fi ìtara hàn fún iṣẹ́ tí a yàn láàyò láti ṣe. Irú níní ìtara fún iṣẹ́ ó wà lára ǹkan tí mo fi, tí mo fi máa ń fẹ́ràn ẹlẹ́, ẹlẹ́gbẹ́ iṣẹ́ torí pé nípa bẹ́ẹ̀ yóò yá mi lára àti ṣiṣẹ́ torí pé ìgbàkígbà tí mo bá rí irú ẹni bẹ́ẹ̀ tí mo bá rí ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi inú mi á dùn àti, àti ṣiṣẹ́ torí pé mo mọ̀ pé àwa méjejì lá ní èròǹgbà tó dára fún iṣẹ́ tí à ń ṣe àti fún àfojusùn rere lórí iṣẹ́ náà tí à ń ṣe.

Bẹ́ẹ̀ni ohun tí mo fẹ́ràn rí láti lọ sí etí òkun, ṣùgbọ́n mi ò tí ì ní àǹfàní àti, àti lọ sí etí òkun. Bo tẹ̀jẹ́ wípé mo ti lọ, mo ti lọ sí òkun tó wà ní Badagírì rí nígbà tí a lọ fún ìbẹ̀wò síbẹ̀ tí a pè ní excursion. Ṣùgbọ́n wípé ká dìdí lọ, ká dìdí lọ gbafẹ́ ní etí òkun, rárá mi ò tí ì lọ. Ṣùgbọ́n mo mọ bí ẹ ìgbafẹ́ àbí bí afẹ́fẹ́ tó dára tí ó wà ní etí òkun. Mo, mo mọ, mo ti gbọ́ ìròyìn nípa rẹ̀. Ehn inú mi á dùn láti, láti lọ sí etí òkun nígbà tó bá yá, torí wípé èmi mọ̀ pé ó máa jẹ́ ìrírí tó dára fún mi. Yóò tún jẹ́ ìwúrí, yóò jẹ́ ìwúrí fún mi láti tún ọkàn mi jáde láti rí àwọn ohun tí mi ò rí rí àti láti lè yin Ọlọ́run fún àwọn tó dá, àwọn àrà mériri, àwọn tó dá sínú, sínú ayé.

Ìgbà mìíràn ohun tí mò ń lò láti mu, eh, ohun mímu, ohun tí mò ń lò láti mu ohun tí mo bá ń mu yálà omi tàbí tíì, ìgbà mìíràn ó máa ń jẹ́ kó ní ọ̀pá ìfàmúra. Ìgbà mìíràn dè níyìí ó lè jẹ́, ó lè má ní, ó níí ṣe, nítorí náà ó níí ṣe pẹ̀lú, eh, ohun tí mo bá fẹ́ lò tàbí irú ohun tí mo bá fẹ́ mu. Fún àpẹẹrẹ, tó bá jẹ́ pé mo fẹ́ mu ẹlẹ́rìndòdò kóòkì, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń fẹ́ láti tú máa dàá sínú kọ́ọ̀pù tó ní ìfàmúra láti kọ́kọ́ láti mú tàbí tí ò ní. Ṣùgbọ́n, eh, mo máa ń fẹ́ láti mú láti inú ìgò tàbí ike tí ẹlẹ́rìndòdò náà wà. Ìgbà mìíràn dè sí níyìí, tó bá jẹ́ omi tó wà nínú, tó wà nínú ike tí wọ́n, tí wọ́n, tí wọ́n ṣe mọ́ níbi tí wọ́n ti, eh, tí wọ́n rọ omi náà sí, níbi tí wọ́n ti ṣé wá, mo lè mu bẹ́ẹ̀ tàbí kí n dàá sínú kọ́ọ̀pù tó ní ìfàmúra. Nítorí náà ó níí ṣe pẹ̀lú irú ohun tí mo bá fẹ́ mu tàbí ohun tí wọ́n ṣe, eh, ike tàbí ìgò tàbí kọ́ọ̀pù tí wọ́n bá ṣe, tí wọ́n bá da omi náà sí tàbí tí wọ́n ṣe omi náà sí inú rẹ̀ níbi tí wọ́n ti ṣe wá. Tàbí nígbà tí mo bá fẹ́ mú, ó tún ní ṣe pẹ̀lú ohun tí mo lè rò lọ́kàn láti lò nígbà tí mo bá fẹ́ mu ohun mímu náà.

Láìpẹ́ yìí ni mo gun ọkọ̀ akẹ́rù pẹ̀lú ìkan lára àwọn mọ̀lẹ́bí mi tí wọ́n ṣe ìpadàbọ̀sípo ibi èè ilé ìgbé wọn. Nígbà náà wọ́n kó lọ sí ilé tuntun. Ẹẹ, mo wà lára, mo ràn wọ́n lọ́wọ́ láti bá wọn kó ẹrù wọn kúrò ní ibi tí wọ́n ń gbé tẹ̀lé lọ sí ilé tuntun wọn. Èè ìkan lára àwọn ẹ̀dà ọkọ̀ akẹ́rù tí à ń lò ní agbègbè wa ni wọ́n sì lò. Mo sì rántí pé èè inú ọkọ̀ náà ni mo jókòó sí nígbà tá a k'ẹ́rù náà, nítorí pé mo ní láti wà lára àwọn tó máa èè bá wọn ja ẹrù náà sílẹ̀ tàbí láti kó wọ inú ilé tuntun wọn. Nítorí náà èè bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni mo gun ọkọ̀ akẹ́rù ṣẹ̀yìn pẹ̀lú àwọn èèkàn lára àwọn mọ̀lẹ́bí mi tí ó ń ṣe èè tí wọ́n ń kó lọ sí ilé tuntun láti ilé tí wọ́n ti gbé rí.

Ní àkókò tí a wà yìí, mi, mo lè sọ pé mi ò ní tábìlì tí mo fi ń ṣiṣẹ́ nítorí pé orí ẹ̀rọ àgbéká mi tàbí orí fóònù mi ni mo ti ń ṣiṣẹ́. Nítorí náà mo lè jókòó síbi kí ibi tí mo bá fẹ́ jókòó sí níwọ̀n ìgbà tí ẹ̀rọ ìléwọ́ mi tàbí ẹ̀rọ alágbéká mi wà lọ́wọ́ mi tí mo, tí mo bá sì ohunkóhun tó bá ṣe tí mo lè rí ibi kan fẹ̀yìntì tàbí tí mo lè jókòó sí tí iná dẹ̀ wà, mo ń ṣe iṣẹ́ lọ ní iyẹn. Nítorí náà, ẹ́, kò sí ìjuwe tí mo fẹ́ fún tábìlì tí mo fi ń ṣiṣẹ́ torí pé kò tí ì ṣe tábìlì àyàfi tó bá jẹ́ wípé mo fẹ́ mọ̀ọ́mọ̀ lo tábìlì tí à ń lò fún jíjẹ tàbí tábìlì gbogbogbò tó wà ní ilé mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ká sọ̀rọ̀ nípa tábìlì iṣẹ́ ni, ní àkókò yìí mi ò tí ì ní tábìlì iṣẹ́ ṣùgbọ́n mo ti ní ẹ̀roǹgbà wípé láìpẹ́ mo ó ra tábìlì iṣẹ́ mi torí pé, ẹ́, láìpẹ́ mo ó ní ọ́fíìsì gidi tó bá ayé òde òní mu tí ó yẹ iṣẹ́ mi àti móhún, móhùn, móhùn, móhùn ní ọ́fí, ẹ̀, mo ó ní, mo ó gba ọ́fíìsì tuntun fún iṣẹ́ tí mo ń ṣe àti wípé mo ó ra àwọn ohun èlò ìṣiṣẹ́ tuntun tó jẹ́ pé báyìí kò ní jẹ́ orí fóònù nìkan ni mo ti máa ń ṣiṣẹ́, bó ti jẹ́ wípé mo ó sì máa ń ṣe àwọn iṣẹ́ díẹ̀ lórí fóònù ṣùgbọ́n àwọn èlò tí mo ó ra, àwọn èlò iṣẹ́ yìí mo ń lè ṣe iṣẹ́ lórí, ẹ́, ẹ̀rọ ayárabíàṣá, agbélétan àti amóhùnmáwòrán torí pé àwọn èlò tó ṣe gbóògì fún iṣẹ́ mi nìyí. Ṣùgbọ́n lọ́wọ́ tá wà yìí mi ò tí ì ní tábìlì fún iṣẹ́ nítorí pé orí fóònù mi ni mo ti ń ṣiṣẹ́ ní àkókò tí a wà yìí.

Ẹ̀ fọ́ọ̀nù tí mò ń lò báyìí, fọ́ọ̀nù ni mò ń lò. Ẹ̀ àti wípé fọ́ọ̀nù ni mò ń lò. Nítorí náà, àti máa ṣe ìmúdójúìwọ̀n sọftiwẹ́ẹ̀ fọ́ọ̀nù náà, mo lè sọ pé kò pọn dandan àyaàfi tí ń bá ra foonù mìíràn àti wípé àwọn foonù kan wà tó jẹ́ wípé ó ní bí wọ́n ṣe ṣe wọ́n tó jẹ́ pé ẹ̀ ẹni tó ni foonù náà kò ní láti máa ṣe ìmúdójúìwọ̀n sọftiwẹ́ẹ̀ fọ́ọ̀nù náà fún ra rà rẹ̀ torí pé wọ́n ti ṣe foonù náà ní ọ̀nà tí foonù náà yóò fi máa ṣe ìmúdójúìwọ̀n sọftiwẹ́ẹ̀ ohun ti kara rẹ̀. Ṣùgbọ́n àwọn áàpù tí mò ń lò lórí fọ́ọ̀nù mi, mo máa ń gbiyanjú lé lóòrèkóòrè láti máa ṣe ìmúdójúìwọ̀n àwọn ẹ̀ sọftiwẹ́ẹ̀ tàbí àwọn áàpù náà kí wọ́n lè máa ṣiṣẹ́ dáradára torí pé àwọn kan wà nínú àwọn áàpù yìí tó jẹ́ wípé láì ṣe ìmúdò ìmúdójúìwọ̀n àwọn áàpù náà tàbí sọftiwẹ́ẹ̀ áàpù náà kò sí bí wọ́n ṣe lè ṣiṣẹ́ tẹ̀síwájú. Wọ́n lè ṣiṣẹ́ o, ṣùgbọ́n iṣẹ́ wọn kò ní yá géèrè tàbí wọ́n ò tí ẹ lè máa ṣiṣẹ́ rárárá. Ṣùgbọ́n nígbà tí mo bá ṣe ìmúdójúìwọ̀n sọftiwẹ́ẹ̀ foonù yìí àbí áàpù yìí àwọn áàpù yìí iṣẹ́ wọn máa ń já gé torí pé wọ́n máa ṣiṣẹ́ gan ní ìbámu pẹ̀lú sọftiwẹ́ẹ̀ tuntun tí mo ṣe ìmúdójú ìwọ̀n rẹ̀. Nítorí náà, ẹ̀ mo má mo lè sọ wípé bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n ẹ̀ àwọn áàpù lórí fọ́ọ̀nù mi. Àti wípé mo ti ṣàwárí, bi mo ti ṣo lẹ́ẹ̀kan, mo ti ṣàkíyèsí wípé àwọn foonù kan wà tó jẹ́ wípé wọ́n máa ń ṣe ìmúdójúìwọ̀n ara wọn torí bí wọ́n ṣe ṣe wọ́n nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ ojúṣe mi láti máa ṣe ìmúdójúìwọ̀n àwọn áàpù orí foonù mi, bẹ́ẹ̀ ni ohun tí mo máa ń ṣe lóòrèkóòrè ni. Páápàá àwọn foonù tí àwọn áàpù wọn tí wọ́n ní tí mo ní láti ṣe ìmúdójúìwọ̀n wọn láti lè jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ bó ti tọ́ àti bí ó ti yẹ.

Èmi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn láti máa gbọ́, láti máa gbọ́ orin nígbà tí wọ́n bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n ohun tí mi ò fẹ́ ni kí n máa, kí n máa, kí máa pílè orin lórí fóònù mi nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n ìgbà mìíràn tó bá jẹ́ ọkọ̀ tó jẹ́ wípé ó ń lọ sí ìrìnàjò jinjin, bẹ́ẹ̀ ni mo lè máa gbọ́ orin lórí fóònù mi. Ṣùgbọ́n ọ̀nà tí mo lè fi gbọ́ ni pé máa fi ohun tí mo lè fi gbọ́ orin náà ṣe tí tí a pè ní earpiece. Mi ò ní jẹ́ kí ó pariwo, mi ò ní jẹ́ kí orin tí mò ń gbọ́ kó pariwo sí àwọn, àwọn èrò inú ọkọ̀ bí i tèmi. Ṣùgbọ́n èmi nìkan la máa gbọ́ nítorí pé mo ti ki ẹ̀rọ tí mo lè máa fi gbọ́, tí èmi nìkan lè máa fi gbọ́ orin náà mo ti kì í sí etí. Nítorí náà, ẹ́, bí mo ṣe máa ń ṣe nìyí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ń lọ sí ìrìnàjò tí kò jìnnà, mi ò nílò áti máa gbọ́ ohunkóhun ní inú ọkọ̀. Tó bá ṣe ṣe pé mo fẹ́ yọ ǹkan wo lórí fóònù mi, mo lè yẹ ẹ́ wò. Tàbí tó bá jẹ́ pé mo ní àǹfààní láti jókòó sí etí fèrèsé ọkọ̀, mo lè, mo lè máa gbìyànjú láti wo bí, ẹ́, ìgboro tàbí agbègbè tí ọkọ̀ náà ń gbà bí ó ṣe rí kí n lè dá ibẹ̀ mọ̀. Bí èmi ṣe ń ṣe nìyẹn tí mo bá wà nínú ọkọ̀.

Tí èyí bá túmọ̀ sí ìgbà tí ìbéèrè bá níí ṣe pẹ̀lú ìgbà tí ó má a ń fá irun mi, bóyá rúgbọn mi tàbí abíyá mi, eh ìgbà tí mo bá rí pé ó ti kún, ìgbà náà ni mo máa ń fa, mo máa ń fa fún àpẹẹrẹ tí irun, irun eh òkè ẹnu mi tó bá kún tàbí rúgbọn mi torí mo jẹ́ ẹni tó ní rúgbọn lẹ́ẹ̀kẹ́ àti ní abẹ́, abẹ́ ẹnu mi. Mo má a ń gbìyànjú àti fa àti ti abíyá mi náà, mi ò fẹ́ràn kí ooru máa mú mi, bẹ́ẹ̀ ni mo kórìíra ooru yálà ní ara, ní ara mi tí kò ní ibojì tàbí apá ara mi tó ní ibojì, ní abíyá mi tí irun bá ti, tí mo bá rí pé irun ti kùn síbẹ̀ dáradára, mo má a ń gbìyànjú àti fa. Ìgbàkígbà tí mo bá dẹ̀ fá irun a abíyá mi yìí, mo mọ rí pé atẹ́gùn máa ń fẹ́ sí abíyá mi àti wípé nígbà tí ooru bá mú tàbí tó bá jẹ́ ìgbà ooru ni, ni kì í sábà ní ooru. Tí mo bá dẹ̀ ní ooru, tí mo bá ti ń sọ ooru náà kúrò, ooru kì í sábà dúró torí pé fífa irun abíyá mi tí mo n ṣe ó máa ń jẹ́ kí eh atẹ́gùn fẹ́ sí abíyá mi. Nítorí náà ìgbàkígbà tí ibi tó yẹ kí n fá lára mi tí irun bá ti wu ní bẹ́ẹ̀ dáradára, mo má a ń gbìyànjú àti fa nígbà tó bá yẹ kí n fá.

Ohun tó máa ń mú mi rẹ́rìn pọ̀, ìgbà mìíràn tí-tí n bá gbọ́ ohun tó pani lẹ́rìn, bí iṣẹ̀lè apani lẹ́rìn, mo lè rẹ́rìn. Ìgbà mìíràn tí mo bá, tí mo bá wo fọ́nrán àwọn adẹ́rìn pòṣónú tàbí tí mo gbọ́ ohùn wọn, ohun tí wọ́n sọ tàbí, ohun tí wọ́n sọ, ó lè mú mi rẹ́rìn. Ìgbà mìíràn ó lè jẹ́ ẹ̀gbọ́n mi torí àwọn ẹ̀gbọ́n mi wọ́n jẹ́ ẹni tí wọ́n máa ń ṣe àwàdà lọ́pọ̀lọ́pọ̀. Ọ̀rẹ́ mi náà máa ń ṣe àwàdà. Ìgbà mìíràn ó lè jẹ́ pé mo gbọ́ ètò lórí rédíò tó mú ẹ̀rìn wá. Ìgbà mìíràn ó lè jẹ́ pé ìgbà tí mo ń ka ọ̀rọ̀ Ọlọ́run bí ó ní nǹkan kan tó ń, tó pa mi lẹ́rìn nínú òtítọ́ tí mo kọ́ tàbí tí mo kà nínú bíbélì, èyí náà ó lè mú, ó lè mú ẹ̀rìn wá nígbà mìíràn. Nítorí náà ohun tó lè mú mi rẹ́rìn, ó pọ̀. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa, láti máa rẹ́rìn tó bá yẹ kí n rẹ́rìn. Mi, mi ò jẹ́ òṣónú. Bẹ́ẹ̀ ni.

Tí òjò bá rọ̀ ní ilé, ẹh tó bá ṣe é ṣe láti gbé òjò, mo lè gbé òjò. Bóyá mi ò fẹ́ lo omi, ẹ omi ẹ̀rọ àbí kànga, mo lè gbé òjò láti gbé omi, láti fi omi náà fọ aṣọ tàbí fi ṣe àwọn nǹkan mìíràn tàbí láti mu lẹyìn ígbà tí mo bá ti ṣẹ tán. Ìgbà mìíràn dè ní tí ń bá wà níta tí òjò ká mi mọ́ ìta àbí a máa lọ ṣe nǹkan níta, mo lọ ra nǹkan tàbí mo lọ réyàn nǹkan tá, mo sá lọ ṣe nǹkan níta tí òjò wá ká mi mọ́ ìta. Ìgbà mìíràn mo máa ń gbìyànjú àti korí sí òjò náà tí òjò náà ò bá fi bẹ́ẹ̀ lé tàbí tí ibi tó jọ náà ti tó, ibi ìgbà tó jọ náà ń bẹ̀rẹ̀ bóyá kò ní pẹ́ tí màá dé ilé. Mo lè kúkú kọrí sí i ní kí orí sí òjò náà, eh kí n lè dé ilé. Ènìyàn tí òjò náà ò bá lágbára ṣùgbọ́n tí òjò náà bá ní agbára, eh mo lè, mo lè wá ibìkan dúró sí kí òjò náà dà kí n tó máa bọ̀. Tàbí tó bá jẹ́ pé ohun tí mo lè gbé ọkọ̀ nínú rẹ̀ ni mo lè gbé kí n máa bọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òjò náà tí ò bá jẹ́ lè tó fi bẹ́ẹ̀ ní agbára tí ibi ìgbà tó bẹ̀rẹ̀, tó pé pé ibi tó ti, ìgbà tó bẹ̀rẹ̀ ó ti fẹ́, mo ti fẹ́ dé ilé tán, mo kúkú lè gba inú òjò náà dé ilé. Ṣùgbọ́n tó bá jẹ́ èyí tó pé mo ní láti dúró ni, màá wá ibi tó ní ibòji tàbí ilé tí wọ́n ti lè gbà mí láàyè láti dúró sí ìta wọn. Mo lè dúró síbẹ̀ títí tí òjò náà yóò fi dà. Tó bá ti dà tán, mo máa ma, mo lè máa darí sílé tàbí kí n máa lọ sí ibi tí mò ń lọ.

Mo lè sọ wípé ẹyín ò kín sábà ń fọ́ mi torí pé ìlera ẹyín mi dára. Ṣùgbọ́n ìgbà tí ẹyin má ń fọ́ mi jù tí mo ní ìrírí rẹ̀ ni bóyá ìgbà tí mo bá ń jẹ oun tó le torí pé mo fẹ́ràn kí n má fi apá ẹyín mi kan fi jẹun ju apá ìkejì lọ. Paapá ọ̀tún ẹyín mi, mo fẹ́ràn kí n má fi jẹun ju apá ìkejì lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí máa dẹ̀ ṣé èyí, bóyá mò ń jẹ ẹran tàbí àgbàdo tàbí oun tó le, níwọ̀n ìgbà tí wípé apá kan ẹyín ni mò ń lò, ó ṣe é ṣe ó lè sokùnfa fífọ ẹyín fífọ́. Ṣùgbọ́n lẹ́yìn èyí mi ò kín sábà ní ẹyín dídùn tàbí oun tó lè sokùnfa kí ẹyin máa fọ́ mi.

Bẹ́ẹ̀ni tí àwòrán bá wà nílẹ̀, mo lè sọ wípé mo mọ̀ bí a ti ń kà á, torí pé mo jẹ́ ẹni tí mo fẹ́ràn kí n máa ronú. Mo máa ń ṣàṣàrò àti wípé mo mọ̀ bí a ṣe ń ṣẹ̀dá àwòrán ní ọkàn, àti wípé ìgbà mìíràn tí a yà àwòrán, tó bá yà àwòrán sí ògiri, sínú pépà tàbí lórí ẹ̀rọ ayélujára tàbí níbikíbi, mo lè mú àwòrán jáde kúrò nínú àwòrán. Bóyá ẹni náà yà àwòrán tí ò fi bẹ́ẹ̀, tí kì ń ṣe ohun tí ó lè yé ni, mo lè mú àwòrán àwòrán àwòrán tèmi tó pé mo lè mú jáde látinú àwòrán tí ò yé níyì. Ohun tí mo ń gbìyànjú àti sọ ni wípé bí mo bá rí àwòrán níbikíbi yálà ilẹ̀ tàbí ibi tí àwòrán náà bá wà t'an bá yà á sí, bẹ́ẹ̀ni mo lè mo mọ̀ bí a ti ń ṣàwárí ìtumọ̀ àwòrán, bí wọ́n tilẹ̀ sọ fún mi ohun tí àwòrán náà ń túmọ̀ sí.

Mo máa ń wá òṣìṣẹ́ tó ní òye kíkún nípa iṣẹ́ tí mo gbà á fún. Mo máa ń wá òṣìṣẹ́ tí ó ní àfojúsùn rere, tí ó ní àfojúsùn wípé ohun báyìí ni mo fẹ́, ni mo fẹ́ mú jáde nínú iṣẹ́ yìí tàbí tó mọ ọ̀nà à ń gbé gbà láti ṣàṣeyorí nínú iṣẹ́ tàbí láti mú inú ẹni tó ní iṣẹ́ dùn. Nínú tí mo báa sọ wípé mímú inú ẹni tó ń ṣe iṣẹ́ dùn, ó tún mọ̀ sí wípé mo máa fẹ́ òṣìṣẹ́ tó mọ̀ bí a ti ń ṣe iṣẹ́ ní ọ̀nà tí ó máa wu ẹni tó gbà ṣiṣẹ́, ní ọ̀nà tí ó máa wu lórí. Mo fẹ́ ìṣe tó, mo fẹ́ òṣìṣẹ́ tuntun tó ní ìtara sí iṣẹ́ tí a gbà á fún, tó mọ̀ bí a ṣe ń ṣe iṣẹ́ lọ́nà tí a fi jẹ́ kí ilé iṣẹ́ tí a, tí ó ń ṣe iṣẹ́ fún, táa fi mọ̀ kí ilé iṣẹ́ náà kí ó tẹ̀ sí iwájú.

Rárá o, mi ò tí, mi ò tí ì ní oko. Ṣùgbọ́n mo mọ̀ wípé láìpẹ́ láì jìnà èmi ó ní ọkọ̀ torípé, ẹ, èmi náà ó kéré. Mi ò kéré láti ní ọkọ̀. Ohun tí mo de lé lo ọkọ̀ fún ó ti wà nílẹ̀ Ṣùgbọ́n, ẹ, bí iṣunáà mi ṣe rí ní àkókò yìí àti àwọn nǹkan mìíràn tí mò ń lé tàbí tí mo fẹ́ ní kí n tó ní ọkọ̀, òun ló wà níwájú mi. Èmi mọ̀ pé, ẹ, bó pẹ́ bó yá èmi náà yóò bá wọn ní ọkọ̀. Ṣùgbọ́n kì í ṣe dandan láti lo ọkọ̀. Kì í ṣe pé mo fẹ́ ní ọkọ̀ torípé àwọn kan ra ọkọ̀ tàbí àwọn tí ó tó mi tàbí tó jù mi lọ tàbí ẹgbẹ́ mi tí wọ́n ní ọkọ̀. Èmi ò kín ṣe ohun, kan láti figagbága tàbí láti ṣe torípé àwọn nǹkan ṣe. Mo máa fẹ́ràn láti ṣe nǹkan torípé mo nílò láti ṣe. Nítorínà ẹ, níní ọkọ̀ mi yóò ní í ṣe pẹ̀lú wípé mo ti ní owó láti rà àti wípé mo ti nílò rẹ̀ fún àwọn iṣẹ́ tí mo fẹ́ lo ọkọ̀ náà fún.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù torí wípé mo jẹ́ ẹnìkan tí ò fẹ́ràn láti máa jáde bẹ́yẹn, kí n tó jáde, a jẹ́ pé ó pọn dandan fún mi láti jáde. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ ó níkan tí mo fẹ́ ṣe, mo fẹ́ràn láti máa ṣe é lórí ẹ fóònù mi. Nítorí náà mo dẹ̀ ti ṣe àwọn ìpàdé rí ní àwọn ilé iṣẹ́ tí mo bá ti ṣiṣẹ́ sẹ́yìn, a ti ṣe ìpàdé orí ẹrọ rí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà mi nígbà náà ẹ yàtọ̀ sí àwọn ilé iṣẹ́ tí mo ti bá ti ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà mi sẹ́yìn wọ́n jẹ́ wọ́n wà ní ìlú òkeèrè ẹ ọmọ ìlú òkèerè ni wọ́n tí a má dẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ tàbí tí a fẹ́ bá wa tí a bá fẹ́ bá ra sọ̀rọ̀, a má ń bá ara wa sọ̀rọ̀ lórí fóònù. Ìgbà mìíràn ó lè jẹ́ fídíò, ìgbà mìíràn ó lè jẹ́ ipè ẹ èpè tí ò ní fídíò tẹ́ póò ní láti fi àworan ojú wa hàn. Ṣùgbọ́n ní kòkárí mo fẹ́ràn àwọn ìpàdé orí fóònù torí pé mi ò ní ní láti tú máa jáde lọ sí ìta tàbí níná owó jù torí pé mo fẹ́ ṣe ìpàdé pẹ̀lú ènìyàn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó pọn dandan fún mi láti ṣe ìpàdé ojú kojú mo lè ṣe é. Ṣùgbọ́n ìpàdé orí fóònù ó jẹ́ ohun tí mo ní ìfẹ́ sí.

Mo lè má lè sọ ní pato wipé gbogbo ọ̀sán kan, gbogbo ọ̀sán kan ni mo máa ń jẹ oúnjẹ tàbí gbogbo ìgbà kan ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Ìgbà mìíràn tí n bá ti jẹ oúnjẹ àárọ̀, mo lè fot'osán kí n wá jẹ oúnjẹ alẹ́. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí n ba fẹ́ jẹ oúnjẹ ọ̀sán, ìgbà mìíràn ó lè ti máa bọ́ síi bí i aago mẹ́ta, bóyá aago méje kọjá, aago méji ọ̀sán, aago mẹ́ta bẹ́yẹn ló ṣe rí. Ṣùgbọ́n mii kì í fi bẹ́ẹ̀ pé lórí oúnjẹ tí mo bá fẹ́ jẹ oúnjẹ. Àyàfi tó bá jẹ́ pé mò ń ṣiṣẹ́ lọ torí ìgbà mìíràn mo lè máa ṣiṣẹ́ lọ kí n de máa jẹun. Tí mo bá ríi wí pé mo lè má tètè parí iṣẹ́ yìí àti wípé ààyè a ti lè lọ jẹun, ó lè má tètè yọ. Tí irú iṣẹ́ náà tó bá gbà mí láàyè láti jẹun nígbà tí mo bá ń ṣe, tó bá ń ṣe iṣẹ́ náà lọ, mo lè kúkú máa jẹun. Mo lè máa ṣe iṣẹ́ náà lọ kí n lè máa jẹun. Nítorí náà mo lè má lè sọ pàtó ìgbà gan tí oúnjẹ ọ̀sán mi máa ń bọ́ sí. Ṣùgbọ́n ìgbà mìíràn, ìgbà náà, ìgbà tí mo máa ń jẹ ọ̀sán ó máa ń yípadà ni. Ni pé kì í ṣe ìgbà kan sàn an. Ó lè jẹ́ aago méjì, ó lè jẹ́ aago mẹ́ta, ó lè jẹ́ aago mẹ́ta àbọ̀ tàbí wọ́n de rí ìgbà tó jẹ́ pé mi ò ní jẹ oúnjẹ ọ̀sán tí màá kú jẹ oúnjẹ ní alẹ́ leyin igbà tí mo ti jẹun ní òwúrọ̀

À, èmi má ń jẹ ẹran o. Mo fẹ́ràn ẹran, mo fẹ́ràn kí ń má a jẹ ẹran. Yálà ẹran màlúù tàbí ẹran adìẹ tàbí ẹran, ẹran tọ́kí. A máa ń pè ní ẹran tọ́kí tàbí ẹran turkey, ẹran tòló tòló. Hmm, mo ti jẹ ẹran ewúrẹ́ rí, ẹ́ àti ẹran ìgbẹ́ ṣùgbọ́n tó máa sọ nípa ẹẹ́ ẹ̀yà ẹran tí mo fẹ́ràn jù, oríṣi ẹran tí mo fẹ́ràn jù mo lè sọ pé mo fẹ́ràn ẹran màlúù àti ẹran adìẹ. Mo fẹ́ràn bí wọ́n ṣe ń rí ní ẹnu. Ẹran, ẹran adìẹ fẹ́ dàbí ẹran ẹja, kò dẹ̀ ń le tó ẹran màlúù. Ṣùgbọ́n mo fẹ́ràn ẹran méjèèjì yìí. Mo ti jẹ ẹran ìgbẹ́ rí, bóyá ẹran ọ̀yà tàbí ẹ́ ẹran ìgalà. Ṣùgbọ́n àwọn ẹran tí wọ́n sábà máa ń sìn ní ilé ni mo fẹ́ràn jù. Nítorí náà mo fẹ́ràn láti máa jẹ ẹran dáradára. Mo fẹ́ràn kí ń má a rí ẹran l'óúnjẹ mi ṣùgbọ́n mo jẹ́ ẹni tó ní ìtẹ́lọ́rùn. Ìgbà tí owó ẹran ò bá yọ, mo má, máa, máa, máa sìn mí sí ohun tó ń-- ohunkóhun tí mo bá ní. Bó jẹ́ ẹja ni, bó jẹ́ pọ̀nmọ́ ni. Nígbàkígbà tí ẹran ò bá yọ màá jẹun bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí bá ní owó àti jẹ ẹran, bẹ́ẹ̀ni mo máa jẹ ẹran.

Ní báyìí mi ò tíì ní ọkọ̀, ṣùgbọ́n mo mọ̀ wípé, ẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn kí ó máa fi ètò si oun koun tó bá ń ṣe, tí ó dẹ̀ fẹ́ràn ìmọ́tótó, màá ma fẹ́ láti máa fọ ọkọ̀ mi lóore kóòré. Bẹ́ẹ̀ni, mi ò ní, mi ò ní, mi ò ní dúró dìgbà tí ọkọ̀ mi bá ti, tí ìdọ̀tí ti mú kí àwọ̀ ara rẹ̀ sì tàn kí n tó fọ̀ fún ara mi tàbí kí n tó gbe lọ sí ilé àwọn tí ń fọ ọkọ̀. Fún àpẹẹrẹ, mo lè, mo lè máa fọ ọkọ̀ mi ní ọjọ́ méjì méjì tàbí ọjọ́ mẹ́ta mẹ́ta. Mo dẹ̀ lé máa fọ̀ lójoojúmọ́ torí wípé mo máa fẹ́ràn láti ní ibi ìfọ ọkọ̀ ní ilé mi torí mo fẹ́ràn kí mo máa ṣiṣẹ́ fún ara mi. Mi ò kí, mi ò jẹ́ ẹni tí ó fẹ́ràn kí n máa da gbogbo iṣẹ́ lé orí ẹlòmíràn. Mo máa fẹ́ràn kí n fọ ọkọ̀ mi fún ara mi. Ṣùgbọ́n ìgbà tí, tí mi ò bá ní àkókò tàbí àyè láti fọ ọkọ̀ mi, mo lè lọ gbe fọ̀ ní ibi ilé ìfọ ọkọ̀. Ṣùgbọ́n ọjọ́ méjì méjì tàbí ọjọ́ mẹ́ta mẹ́ta mo lè máa fọ ọkọ̀ mi. Ṣùgbọ́n tó màá rí, ṣùgbọ́n ní àwọn ìgbà tí mo ò bá lo ọkọ̀ náà, èyí yàtọ̀ torí mo mọ̀ pé ní àkókò yìí mi ò ní láti fọ̀ níwọ̀n ìgbà tí mi ò lò. Ṣùgbọ́n ọjọ́ méjì méjì sí ọjọ́ mẹ́ta mẹ́ta, èmi rí pé yóò dára fún mi láti máa fọ ọkọ̀ mi láti rí i dájú wípé ọkọ̀ náà wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn. Èyí tí mo mi lara láti kékeré torí pé àti kékeré ni wọ́n ti fi kọ́ mi, ẹ́, láti máa fi aṣọ bora. Mo gbọ́njú ba bẹ́ẹ̀ ni. Àti wípé, ẹ́, ní, ní Nàìjíríà ní agbègbè tí a wà, ẹ́, ẹ̀fọn wà níbẹ̀ dáradára. Ṣùgbọ́n mo dupé pé, ẹ́, Ọlọ́run ti gba gbogbo ogo pẹ̀lú ìmọ̀ òde òní. Ẹ̀fọn ti dínkù báyìí. Àti wípé ibi tí mò ń gbé báyìí kì í ṣe agbègbè tí omi ń dágun síbẹ̀ dé ibi tí àwọn ẹ̀fọn yóò ti máa bímọ tí wọ́n ó fi gbálè gbòkò rárá. Ṣùgbọ́n mo sì fẹ́ràn láti máa fi aṣọ bora bó ti jẹ́ pé kò fi bẹ́ẹ̀ sí ẹ̀fọn ní agbègbè tí, tí mo wà. Àmọ́ o, fún àwọn ìgbà kan báyìí, mi ì fi bẹ́ẹ̀ ń fi taratara faṣọ bora ní gbogbo láàrin alẹ́ sí àárọ̀ tí mo bá sùn. Ìgbà kọ̀ọ̀kan ni mo máa ń fi aṣọ bora. Ṣùgbọ́n tí n bá rí pé oru ti mú mi torí pé gbogbo ìgbà ko ni wọ́n múná wá. Tí bá rí pé oru ti mú, mo lè ṣi aṣọ kúrò lára mi kí n dẹ̀ sùn bẹ́ẹ̀. Ìgbà mìíràn dẹ̀ níyí, tí n bá rí pé bóyá oru mu tí mo faṣọ bora tan bá wá mú ná wá tí mo rí pé òtútù fẹ́ wọ̀ mí lára, mo lè fi aṣọ náà bora padà.

Kẹ̀kẹ́ wẹ̀ níbo? Mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ o. E, ní agbègbè wa ní ibí yìí, e, ọ̀pọ̀lọpọ̀ ọmọdé náà mọ bí a ti ń gun kẹ̀kẹ́ ṣùgbọ́n èmi ò mọ̀. Bó ti e jẹ́ pé ìgbà tí a wà ní kékeré ó wọ́pọ̀ láàrín àwọn ọmọdé láti máa yí táyà, táyà mọ́tò tàbí táyà ọ̀kadà. A ó máa yí pẹ̀lú igi. Ní kékeré a ó máa yí, a ó máa fi ṣeré. Ṣùgbọ́n, e, táwa bá ti ń dàgbà, àwa máa gun, àwa máa kọ́ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èmi ò bá wọn kọ́ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́. Bẹ́ẹ̀ ni, n, mo ti wo eré ìdárayá tó ní ṣe pẹ̀lú kẹ̀kẹ́ rí. Ṣùgbọ́n èmi ò bá wọn, èmi ò bá wọn gun rí. Títí di àkókò yìí mi ò, mi ò mọ bí wọ́n ti ń gun kẹ̀kẹ́.

Èmi ò ṣe ẹni tí orí máa ń fọ́ bẹ́yẹn, bó tiẹ́ jẹ́ pé ìgbà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ni bóyá, bóyá mo dán òrun mọ́ ara mi lójú ìgbà náà tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Mo dá runmọ ara mi lójú tàbí bóyá ó kàn fẹ́ ṣọwọ́ aarẹ̀ kékeré ṣùgbọ́n ó máa ń pẹ́ sí ara wọn, bẹ́ẹ̀ni, nítorí náà mi ò ṣe ẹni tí orí máa ń fọ́ bẹ́yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń ṣe iṣẹ́ bóyá ó ti rẹ̀ mí tó fẹ́ mú bí i orí fífọ́ wá àbí bóyá, bóyá mi ò tètè rọrùn sùn or ta-- or tàbí mi ò tètè sùn, bóyá ìgbà tí mo wá sun sùn mo tún, mo tún tètè tají ní mo tún, mo tún tètè tají tí orí fifọ́ bá dé bẹ́yẹn. Lẹ́yìn ìgbà tí mo bá ti pàṣẹ fún orí náà láti lọ bẹ́ẹ̀ni, oun ti mo máa ń ṣe nìyẹn mi ò kí ń lo òògùn sórí fífọ́ tí mo bá ti pàṣẹ fún orí fífọ́ náà láti fi orí mi sílẹ̀. Mo tún máa ń gbìyànjú àti wẹ̀ tí n bá ti wẹ̀ mo máa, mo máa, mo máa ń gbìyànjú láti faralẹ́lẹ̀ láti fún ara mi ní ìsinmi. Lẹ́yìn èyí mo máa ń rí wí pé ara mi máa ń ba lẹ̀ tí ẹ̀fọ́rí náà yóò sì lọ.

Ohun tí n máa ń jẹ ní ọ̀sán pọ̀ríṣẹ. Ó nííṣe pẹ̀lú ohun tó bá wà nílé tàbí tí mo bá ní oúnjẹ dáadáa nílé, mo lè, mo lè pinu àti jẹ ohun tí tó wù mí àti jẹ. Ìgbà mìíràn ó lè jẹ́ gàrí. Ìgbà mìíràn tó ẹ pé mo jẹ oúnjẹ kan kù ní àárọ̀, mo lè parí rẹ̀ ní ọ̀sán. Ìgbà mìíràn ó lè jẹ́ bọ́ùnsì. Ìgbà mìíràn tí búrẹ́dì bá wà mo lè jẹẹ́, mo lè fi ẹ̀pà mu gàrí. Ìgbà mìíràn ó lè jẹ́ ẹbà. Ìgbà mìíràn ó lè jẹ́ olè. Ó nííṣẹ pẹ̀lú oúnjẹ tó bá wà nílé tàbí oúnjẹ tó bá wù mí jẹ. Bí mo ṣe máa ń ṣe nìyí àti wípé kì ń ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Ìgbà mii tí tóúnjẹ bá tilẹ̀ wà gan, mo lè má jẹ tí ó bá wù mí jẹ. Tó bá wù mí jẹ mo lè jẹ́ẹ́ Ìgbà mìíràn dè níyí, mo lè yí oúnjẹ ọ̀sán sí ìrọ̀lẹ́ tí iṣẹ́ bá kún mi lápá tí mo ráyè jẹ oúnjẹ náà ní ọ̀sán, mo wá lè jẹ oúnjẹ náà ní ìrọ̀lẹ́ bóyá ìrọ̀lẹ́ ni mo ṣẹ̀ ṣe iṣẹ́ náà tán tí mo lè ṣe ráyè jẹun. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó ẹ pé mo máa ń fà ìkòkò sílẹ̀ láti sinmi tàbí láti ṣe ohun mìíràn tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá rí pé mo ní láti ṣe iṣẹ́ náà ju wákàtí tí mo ti dá lọ fún àfojúsùn mi, fún mi láti pàdé àfojúsùn mi, mo lè ṣe iṣẹ́ náà ju wákàtí tí mo dá lọ tí tó dẹ̀ lè yọ àkókò oúnjẹ ọ̀sán tí ó lè máa yọ oúnjẹ àkókò ọ̀sán sílẹ̀. Ṣùgbọ́n ìgbà tí n bá wá ṣetán mo wá lè jẹ oúnjẹ náà.